Ṣé mo máa ń fi àwọn fáìlì mi pamọ́ sórí cloud? Bẹ́ẹ̀ ni, ọ̀pọ̀lọpọ̀ àwọn amóhùn àwòrán mi ó wà lórí cloud, ó wà lórí cloud oríṣiríṣi. Ṣé o mọ̀ pé tí a bá ń lo cloud, ó ní iye, ayé tó lè fún yàn? So, ẹ mọ̀ pé oríṣiríṣi cloud ní iye ayé tó lè fún yàn. So bi mo ṣe ní account fún oríṣiríṣi cloud ni. Imi àwọn, àwọn fáìlì bí paper tó jẹ́ in tó jẹ́ tinu fọ̀n, ehen ehen, yìn ni mo fi sínú àwọn yẹn. Àwọn imi, àwọn amóhùn màwòrán mi bí i àwọn àwòrán bí i ọdún mẹ́ta sẹ́yìn, méje sẹ́yìn, bẹ́ẹ̀ ni mo semáa ń tọ́jú wọn sí orí cloud.

Ṣé orí máa ń fọ́ mi? Orí máa ń fọ́ mi. Ṣé ẹni tí orí ò ń fọ́ wà ni? Àí, tí èèyàn bá ronú, bùkátà tó wà ní ilé ayé yìí, tí èèyàn bá ronú pé, "à, èèyàn ti dàgbà o. Mo need láti ṣe léyìí, mo need láti ṣe léyii, eléyii gbọdọ̀ wà létò, eléyii gbọdọ̀ ṣẹlẹ̀." Especially tí èèyàn bá ti e tun wà lẹ́nu iṣẹ́. Kò sí ìgbà tó'rí òní fọ́ yan, orí máa ń, orí máa ń fọ́ mi lẹ́ẹ̀kọ̀kan. Báa tí iṣẹ́ bá ti gbó mi, ọ̀ọ́ tí wàhálà tí mo, tí mò ń ṣe bá ti pọ̀ ju, tí mo ń ràyè sí i mi, tí mò ń ṣiṣẹ́, ṣiṣẹ́, ṣiṣẹ́, ṣiṣẹ́ láì fàsìkò ìsinmi sí i, orí máa ń fọ́ mi. Torí bá ń fọ́ mi ìgbà mi, mo máa jẹun, màá wá sùn, orí fífọ́ yẹn awa lọ lẹ̀. Ṣùgbọ́n nìgbà mi torí bá ń fọ́ mi báyìí, mo máa lọ wá òògùn orí fífọ́, mo raa lòó. Kára mi lè bá lẹ̀ kí n lè bá rí àyè ṣe ǹkan mi tí mo fẹ́ ṣe.

Ṣé mo lè wọ aṣọ àkayọrí ní ibi iṣẹ́ mi? Ẹ̀, mo lè wọ aṣọ àkayọrí ní ibi iṣẹ́ mi lẹ́ẹ̀kọ̀kan, lẹ́ẹ̀kọ̀kan yen, ìjọ tó bá jẹ́, ẹ̀, ìjọ, aìwọ̀ lọ́jọ́ àìkú, aìwọ̀ lọ́jọ́ ajé, ọjọ́, jímọ̀, ọjọ́ jímọ̀ ni a máa ń wọ̀, tó jẹ́ ọjọ́ tó gbẹ̀yìn nínú ọjọ́ ìṣẹ́ láàárín ọ̀sẹ̀. Ọjọ́ jímọ̀ ni a lè wọ̀ yẹn sórí tá lè fi jẹ́ kí, ìmúra wa kó yege. Ọ́, tí a bá ní, ayẹyẹ tó jẹ́ pé gbogbo wa gbọdọ̀ wọ àkayọrí yẹn, àyẹyẹ yẹn máa jẹ́ kí gbogbo wa wọ, yálà ìjọ kí jọ tó bá jẹ́ láàárín ọ̀sẹ̀, ayẹyẹ yẹn máa jẹ́ kí a wọ̀.

Ṣé mo máa ń ṣe eré ìdánì? Mo máa ń ṣe eré ìdánì lẹ́ẹ̀kọ̀kan ṣùgbọ́n kí n tó le bá ẹni ẹnikẹ́ni ṣe eré ìdánì, a jẹ́ ẹni tí mo mọ̀ tímọ́tímọ́, ẹni tí mo mọ̀ pé à èèyàn mi leleyí. Torí kí ó má lọ mú ọ̀rọ̀ tí mo bá ń sọ nígbà tí bá ń ṣe eré ìdánì, kó má lọ lò ó lọ́nà tí ó tọ̀ níjọ́ mi, ọ̀r kó má lọ fi eré ìdánì yẹn máa fi má fi ìwọ̀sí lọ̀ mí. Mo máa ń ṣe eré ìdánì ṣùgbọ́n o lójú ẹni tí mo máa ń ṣe eré ìdánì sí, àwọn èèyàn tó jẹ́ èèyàn tèmi, àwọn èèyàn tí mo lè fọkàn tán, àwọn bí ẹbí mi, ẹ̀hen, a máa ṣe eré ìdánì látàárọ̀ dàlẹ̀. Ìnfact, ẹni tí kò bá rí mi kí n ṣe eré ìdánì, tí wọ́n bá rí mi wọ́n ní pé a kò mọ̀ mọ́ kí mo má ṣe eré ìdánì bí mo ṣe rí niyàn torí mi ò láìkì ìwọ̀sí látọwọ ẹnikẹ́ni. Mi ò fẹ́ràn ìwọ̀sí.

Tí mo bá ń rìnrìn àjò lọ síbi iṣẹ́ láàárọ̀, má a ń gbà mí tó wákàtí kan àbọ̀ sí wákàtí méjì. Nítorí pé ó, ó tún jẹ́ ó gbéra lé pé bọ́ọ̀n bá ṣe rí tí mo bá tètè rí mọ́tò, tí mo bá tètè rí mọ́tò, ó lè gbà mí bí i wákàtí kan àti àbọ̀. Tí ó bá pẹ́ mi kí n tó rí mọ́tò àbí tí ìjàmbá ọkọ̀ bá ṣẹlẹ̀ lọ́nà tí sún kẹrẹ fà kẹrẹ ọkọ̀ wá wà lọ́nà, ó máa gbà mí bí i wákàtí méjì. Ọjọ́ tó bá tiẹ rẹ mí tó jẹ́ pemo kan wọ́ra mi lọ ibi iṣẹ́ ni, tó jẹ́ pe bó ṣe ń ṣe mí n jọ̀yen. Tí n bá lọ ibi iṣẹ́ àwọn ará ibi iṣẹ́ mi wọ́n máa ni pé “àh mo n sá fún iṣẹ́ mi o fẹ́ ṣiṣẹ́?” Bíi wákàtí kan àbọ̀ sí wákàtí méjì ló máa ń gbà mí láti rìnrìn àjò lọ sí ibi iṣẹ́ mi.

Nígbà wo ni mo kẹ́yìn fo? A! Pé mo kẹ́yìn fo. Mo kẹ́yìn fo bí i ìjẹta nílé ìjọsìn wa. Nígbà tá n jó tá n kọrin sí Ọlọ́run, olórin kan tí a máa ń kọ, ó bá ní pé ẹ tó bá n pàtẹ́wọ́, mo fi ń yin Olúwa ni, tí mo bá ṣeré ṣẹ̀gbẹ́soun, mo fi ń yin, tí mo bá fò, mo fi ń yin Olúwa ni. So níjọ́ níjọ́ Sunday tí mo lọ church tí olórin ẹ wa kọ orin ẹ, níjọ́ ẹ ni mo kẹ́yìn fò. Ni tí mo kẹ́yìn fò. Mi ò jẹ fò sókè dáadáa, mo rora fò loníráńpẹ́ ni, kágbàlagbà má lọ ṣubú nílé ìjọsìn.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kí n máa jó. Tí n bá ti gbóhùn orin báyìí pẹ̀lú gángan, à, gángan ni mọ́ mórí mi yá. Kí n má gbohùn gángan báyìí, ẹ́, ara mi ó mọ̀ mí ní. Ijo ti bẹ̀rẹ̀ nu? To bá ti wá jẹ́ orin tó jẹ́ pé èdè Yorùbá tó jẹ́ pé ọ̀rọ̀ inú orin yẹn ṣe ló máa ra mi yá. Ẹ́, mo máa kí jó mọ́lẹ̀. Mo máa bẹ̀rẹ̀ sí jó. Mo máa jó dé bí i kó mo máa ná mi lówó. Ẹ̀yin gán ẹ má bẹ̀ mí. Tí bá jẹ́ orin tí mo fẹ́ràn, ó tán. Ó tán, ẹ ti forín gbé mi lọ nù.

Àyẹ̀wò ímélì mi, mo má ń ṣàyẹ̀wò, ka ni bí wákàtí, ka ni bí ìṣẹ́jú, bí ogún, ìṣẹ́jú bí ogún bí ogún mo má ń ṣàyẹ̀wò méèlì mi. Nítorí ìgbà mí mo má ń retí èsì lọ́wọ́ àwọn tí mo ti fi ímélì ránṣẹ́ sí, tí mo sì ń retí èsì lọ́wọ́ wọn, mo ma n retí ẹ̀. Nígbà mí de re, iṣẹ́ lè yọ nínú e-mail mi, ó lè pe won tí gbé iṣẹ́ fún mi níbẹ̀ tí mo máa sáré wo, tí mo máa sáré ṣe é. Especially àwọn iṣẹ́ tó jẹ́ pé èèyàn nílò láti ṣe ní àsìkò tó yẹ kí èèyàn ṣe or else iṣẹ́ yen ò ní wúlò mọ́. Mo má ń wo ímélì mi ní bí wákàtí ogún sí wákàtí ogún.

Àwọn ohun tí mo fẹ́ràn lórí pizza, cheese yẹn ni o. Cheese yẹn gbọ́dọ̀ wà lọ́pọ̀lọpọ̀ àti ẹran gidi. Kò ń ṣe sausage tó ń pè ní ẹran. O tún ní oríṣi pizza kan tí mo fẹ́ràn débi pé tín bá rí pineapple lórí, lórí pizza yẹn, ah mo máa fẹ́ràn rẹ̀ dáadáa. Extra cheese yẹn, iyẹn te mi o. Extra cheese àbí kí ọn bá mi fi chicken extra sí. Ah! Àwọn nǹkan tí mo ń gbádùn lórí pizza tí mo lè yọ jẹ gan láì máa jẹ pizza orí, máa máa jẹ pizza òun gan. À, mo fẹ́ràn rẹ̀ dáadáa.

Mi ò fi bẹ́ẹ̀ gbà tí àwọn àlọ́ apanilẹ́rìn-ín sunmọ, torí nígbà mí wọn kàn máa ń búra wọn ni tó máa pé wọ́n ń pa ẹ́ panilẹ́rìn-ín, wọ́n máa fi èébú, fẹ̀yá máa ṣe kí èébú síra wọn. So ìgbà mí tí bá wọ́n bẹ́ẹ̀ tó máa ń ṣe ẹẹ̀kẹ́ èébú síra wọn ẹ, kò kín pè mí lẹ́ẹ̀rín o, màá ma mọ pé èwo la ń sọ, ìrú kílé lé yìí, èwo ni ká máa búyan, ká máa fi, ká máa fi rẹ́ẹ̀rín, àí mi, tí mi n gbádùn rẹ̀ atall, atall. Tin bá ti ń dẹ ibi tó jẹ́ pé wọ́n ń pa àlọ́ wọn tí ẹ kọ́kọ́ fi ẹni ẹlẹ́ni ṣe yẹ̀yẹ́ ẹ́, kí wọ́n ní ká máa rẹ́ẹ̀rín ẹ, mo ti mọ̀ pé àí yóò tó kán mi, mo máa ń kúrò bẹ́ẹ̀ ni, mi sì ń, mi, mi kì í sì ń fẹ́ yìn mi o, wọn o ní rẹ́ yìn mi ta láéláé.

WiFi mi ó yára tó. WiFi mi ó yẹ pé orí si méjì. Ó ní yì tí mo máa ń lò, tó jẹ́pe tí bá dé inú yàrá mi, yóò mọ̀ọ́ ṣiṣẹ́ fààfaàfààfàà ní. Ó ní mi tó jẹ́pe tí ìkejì tí ń bá dé, ehn, pálọ̀ mi jókòó ìsinmi mi, yóò mọ̀ọ́ fà bí ìgbín ni. WiFi mi yára pé ó yára dáadáa yo. Ó kọ̀ jẹ́ pé tó jò bá ń rọ̀, tá tẹ́gùn bá ń fẹ́, à yóò rẹ WiFi mi o. Ẹ̀yin gan ẹ mọ̀ pé à nǹkan kan ti ṣe networku, bí ó ṣe máa ń ṣẹlẹ̀ nílùú wa ni yen. WiFi mi yára, ó yára tó. Mo máa ń fín, mo ma ń fín stream, mo ma ń fín download oríṣiríṣi tí m bá fẹ́

Ìṣègùn ọdẹ. Bí i ibi tí mò ń gbé ó ojú ti là dáadáa, kò ti è síbi tí won tiẹ̀ ti lè ṣọdẹ. Àfi bí pé kí ń, ǹkan tó kọ̀ wá ládúgbọ mi ni pé kí eeyan kan máa ṣọ àdúgbò kí ó lè má wà hẹ́hẹ̀ lálẹ́ àbí lóru, iyẹn ni mo mọ. Èyí mi mọ̀ mí ti eẹ, mo mọ̀ bó ṣe ń ṣe. Rárá, tó bá rí àwọn tó wà nílùú ṣa, wọ́n máa mọ̀ bi wón ṣe ń ṣe. Ìgboro ni mò ń gbé.

Mo ní onírúurú bàtà. Mo ní bàtà ṣálúbàtà, mo ní bàtà ẹ̀yí táwọn olóyìnbó náà pè ní shoe, mo ní bàtà ọlókùn. So mo ní onírúurú bàtà, mo ní bàtà gbé mi sókè tí ìyèwù nílé gogoro lẹ́yìn ẹsẹ̀ tó jẹ́kí èmi máa ga ju bí mo ṣe tó tẹ́lẹ̀ lọ. Ehen, mo dẹ ní bàtà tí ó ní kó jẹ́ pé erẹ́sẹ́ tí bí ìmi ṣe ga tó ni màá ṣe rí, bẹ́ẹ̀ ni mo sì máa mọ̀ sí i. Mo ní oríru bàtà bẹ́ẹ̀

Oṣù tí a bí mi ni oṣù kẹwàá nínú ọdún. Oṣù kẹwàá ni oṣù t'áwọn olóyìnbo ń pè ní October. Ṣẹẹrẹ ìrèlè ẹrẹ́nà. Mo fẹ́ kọrin kí n fi rántí oṣù tó jẹ́ ní Yorùbá. Ṣẹẹrẹ ìrèlè ẹrẹ́nà, igbe òbíbí òkú dù, agẹmọ́ ògún, ọ̀wẹ́wẹ́, ọ̀wààrà. Àh, hín kọ ọ́ lẹ́ẹ̀kan sí i. Ṣẹẹrẹ ìrèlè ẹrẹ́nà, igbe òkú bí òkú dù, agẹmọ́ ògún, ọ̀wẹ́wẹ́, ọ̀wààrà, bẹ́ẹ̀lu òpẹ. À, ó ti dàrú mọ́ mi lójú o. Oṣù kẹsàn-án sáà ni ọjọ́ ìbí mi wà.

Mi ò kín kọrin kẹ́lẹ́, ọ mi ò lóhùn bí i tà wọn ẹ̀yẹ o. Tà ma kọrin kẹ́lẹ́ yẹn mi ò mọ̀ ọ́n, bọ̀ mo lè gbó ohun kẹ́lẹ́ lèkan kò ṣé òun ni mo fẹ́ràn jù ọ́n, bọ̀ mo lè gbó ohun kẹ́lẹ́. Bo ka máa kọrin kẹ́lẹ́ kẹ́lẹ́ yẹn à, kì í ṣe ohun tí mo mọ̀ ọ́n ṣe o. Kò ń ṣe ẹ̀bùn tó lọ́hùn fún mi. Mi ṣi dupé ẹ̀bùn tó lọ́hùn fún mi ṣé ni mo fẹ́ràn ohun tí Ọlọ́run ti bùkún mi báyìí. Ń kọrin kẹ́lẹ́ o.

Ní gíga, eh, mo máa ga tó bí i ẹsẹ̀ márùn-ún àti àbọ̀. Bẹ́ẹ̀ ni mo se ga tó, ẹsẹ̀ márùn-ún àti àbọ̀. Boya'boyà mọ̀ ń kúrú sí i, mọ̀ ń ga sí i nítorí ní ìgbà kan tó dà ń pé mo rù bá, mo jẹ́ ẹsẹ̀ márùn-ún àti méje. Ṣùgbọ́n ẹsẹ̀ márùn-ún àti àbọ̀ ni ìgbà tí mo wò ó lá-- tí mo yẹ ṣe àyẹ̀wò kẹ́yìn.

Àwọn fáìlì mi, mo máa ń ṣètọ́jú àwọn fáìlì mi, mo máa ń fi wọ́n pamọ́. Fáìlì mi ìmí tó jẹ́ pé tó ní pépa ni. Mo tun ni awon tí mo ti tọ́jú láti ìgbà tí mo ti wà ní yunifásítì títí di ìsin, tí mo sì mọ bí tọ́ wà dé níyìí. Ó jẹ́ àwọn fáìlì tí ó jẹ́ pé tinu fóònù àbí tinu kọ̀ǹpútà ni, iná òun níbi tí mo máa ń tọ́jú gbogbo rẹ̀ ṣe tí mo máa kọ orúkọ ẹ̀ ní, níníṣí, ní ọ̀nà tó jẹ́ pé ó máa yé mi mo jẹ̀ máa rántí nǹkan tó wà nínú, nínú fáìlì ìrì náà.

Àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ mọ̀, tí mo fẹ́ kọ́ fún iṣẹ́ mi ni a ti máa lo ọgbọ́n tí ènìyàn tí ènìyàn dá, tí ènìyàn dá kalẹ̀ tí àwọn òyìnbó pè ní AI. Láti máa lò láti fi mú iṣẹ́ mi ya dáadáa, láti ya dáadáa, láti fi mú iṣẹ́ mi dagara, láti fi mú láti fi, láti fi jẹ́ kí gbogbo wàhálà mi lórí iṣẹ́ mi kó, kó rọrùn díẹ̀ síi. Àwọn nǹkan tí mo tuntun tí mo, tí mo fẹ́ mọ̀ ní ẹ nípa ọ̀rọ̀ ọgbọ́n tí àwọn èèyàn ń fi maṣíìnì ṣe tí kò nílò kí èèyàn wà nídìí kí èèyàn tó lè ṣe nǹkan.

Mo ní irú kọ̀mpútà oríṣi méjì. Mo rí-- mo ní kọ̀mpútà yẹn tí àwọn olóyìnbo ń pè níbí táàbù, tí kò ní kíníbí, ẹ, keyboard tí lẹ́tà wà níbẹ̀ ta máa tẹ̀, pàpàpàpàpà. Mo ní ìyẹn. Mo de ní kọ̀mpútà ta máa ń ṣí láti lò, ta lè fi sínú àpò báàgì ta ma lè gbé kiri, tí àwọn olóyìnbo ń pè ní lápútọ̀ọ̀pù. Mo ní irú yẹn náà. So, tó bá jẹ́ pé àwọn nǹkan rán pẹ́, tó jẹ́ pé kò nílò kí n lo eyin tí mo máa ṣí, mo máa ṣiṣẹ́ yẹn lórí táàbù mi. Tó bá jẹ́ pé àwọn nǹkan tó jẹ́ pé àwọn dọ́kúmẹ́ǹtì, tó jẹ́ pé, à, mo máa ní di àwọn dọ́kúmẹ́ǹtì inú lápútọ̀ọ̀pù mi ni, mo máa lò ìyẹn náà.

Àwọn, àwọn nǹkan tí mo máa ń ṣe láti tayọ láàárín àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mọ́ mi ni ìtara, ìyára láti ṣiṣẹ́. Tó bá gbé isé yen fún wa, tó bá ní òjò méjì là fi se, looto looto. Ó lè tó mi bóyá bí wákàtí méjì la ti ṣe, ṣùgbọ́n mi ní, mi ní, mi ní tí fi iṣẹ́ náà ránṣẹ́. Torí mo ti máa máa tún máa wò ó pé à kí ló yẹ kí n tún ṣe, ayé àgbéyẹ̀wò ló yẹ kí n tún wò ó lá. Máa tún máa gbéyẹ̀wò pé kí ló yẹ kí n tún ṣe dáadáa síi, kí ni mi ṣe dáadáa, kí ni kí n tún ṣe dáadáa. Mo dé tún máa ń lo ìjìnlẹ̀ ìmọ̀ fi tayọ láàárín àwọn alábáàṣiṣẹ́ pọ̀ mi. Mo kàn máa ń wò wọ́n pé à, ṣe tọ́ bá ti bá ti, imi kàn máa ń sọ̀rọ̀ láti pé kọ́ lè bá gbó ohun ẹ, ṣùgbọ́n ohun tí ó ń sọ yẹn kò bá nǹkan tí à ń sọ lọ́wọ́ mu. À kò sá sọ pé kémi náà sọ tèmi, ṣùgbọ́n èmi ò kí ń ṣe bẹ́.

Kọ́kọ́rọ́ mi ma ń wà nínú àpamọ́ mi níbikíbi tí mo bá wà pẹ̀lú àpamọ́ mi ni kọ́kọ́rọ́ mi ma ń wà. Mi ò kí ń tọ́jú kọ́kọ́rọ́ sílé, káàkà kí ń tọ́jú kọ́kọ́rọ́ sílé, a máa, a máa wá ba ṣe máa jẹ́ kí kọ́kọ́rọ́ yẹn kó pọ̀, kó kári gbogbo ẹni tó nílò rẹ̀. Ká má tọ́jú kọ́kọ́rọ́ sílé yẹn kò sí ǹkan tí mo máa ń ṣe nílé mi lákìníṣẹ́ rárárá.

Láti máa ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì, à, mo jẹ́ èèyàn tó, tó ògbónnì ta rìgì. Láti máa ra nǹkan lórí, lórí Íńtánẹ́ẹ̀tì torí ìgbà mí nǹkan tí èèyàn bá fẹ́ rà kò ní wà ní àrọ́wọ́tó èèyàn. Láti máa ra nǹkan lórí, lórí Íńtánẹ́ẹ̀tì torí ìgbà mí nǹkan tí èèyàn bá fẹ́ rà kò ní wà ní àrọ́wọ́tó èèyàn. Rárá pé gbogbo nǹkan tí mo ní nínú ilé mi àti a fi bí, ẹ́èń, bá ìdá ọgbọ̀n nínú ọgọ́rùn-ún, ẹ̀ẹ̀kan mẹ́ta nínú mẹ́wàá lórí Íńtánẹ́ẹ̀tì ni mo ti rà. Ó wà nínú ilé mi tí mo ní báyìí o.

Ọlọ́wọ́ ọ̀tún ni mí, mi kì ń ṣe olówó òsì, ọ́wọ́ ọ̀tún ni mo máa ń fí ń ṣe gbogbo nǹkan tí mo máa ń fí ń ṣe. Mo ti, mo ti, bí mo ti gbèrò láti lọ wòsì rí ṣùgbọ́n à, nǹkan tí bá gbé yẹn, wọn máa mọ̀ ajábọ́ fọ́. Ẹ máa sọ fún mi pé taló ni ń gbé bẹ́ẹ̀? Ọlọ́wọ́ ọ̀tún ni mí, mi kì ń ṣe olówó òsì.

Idẹna ọkọ̀ kò sí, ìgbà mí kò sí ǹkan tí èyàn lè sọ pé àbá èyí ni mo ti le ṣe o. Ọ̀nà tí èmi ti mọ, tí mo ti ń gbà láti kojú idẹna ọkọ̀ láti ọdún mẹ́rin sí mẹ́fà sí sẹ́yìn sí ìní, a ti ma tètè kúrò nílé. Mo ma tètè kúrò nílé, màá yára kúrò nílé ju bó ṣe yẹ kí n kúrò nílé lọ. Ó dùn mọ́ mi pé kí n tètè dé ibi tí mò ń lọ ṣáájú àti kò tọ́ ní ń dé bẹ́ẹ̀ ju kí n wá dé bẹ́ẹ̀ kí n kọ́ ni mo pẹ́ dé bẹ́ẹ̀ lọ. Idẹna ọkọ̀ kò sí bí a ṣe fẹ́ ṣe. Níjọ́ mi dẹ̀rẹ́, a dẹ́ máa tètè kúrò nílé o. Ìjàǹbọ ọkọ̀ máa ṣẹlẹ̀, ẹ́ ẹ́ ẹ́ tó jẹ́ kí ó máa fa súnkẹrẹ fà kẹrẹ tí ó yẹ kí mo máa pẹ́ lọ́nà. Ẹ̀hẹn, ìyẹn náà tún wà. Kí èyàn máa tètè kúrò nílé ṣáájú àsìkò tó yẹ kó kúrò nílé, èmi máa ń fi ń kojú idẹna ọkọ̀. Bí ó bá jẹ́ ọkọ̀ tèmi tí mò ń wà ní, à ní ìkọ̀kọ̀ wo gbọ mọ́tò òun o, ṣe ó wà, ṣe ó wà okay, ṣe ó wà ní ẹ́ ẹ́ ẹ́ ṣe ó wà tí ṣe mo lè gbé jáde. Bí ó bá jẹ́ ṣẹlẹ̀ lójú títì, mo máa ń pe mẹ́káníìkì mi kó máa ràn mí lọ́wọ́.

Ẹ̀fọ́ tí mo fẹ́ràn jù lọ tí mo máa ń wá nu ọjà ní gbogbo ìgbà ni a máa ń pè ní ẹ̀fọ́ gíríìnì, ẹ̀fọ́ tẹ̀tẹ̀. Àwọn olóyìnbo ń pè ní spinach. Ẹ̀fọ́ tẹ̀tẹ̀ ni mo fẹ́ràn jù lọ nítorí a, kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ se ẹ̀fọ́ yìí ló jú, ó máa ń gún régé. Àwọn ẹ̀fọ́ mìíràn tí ẹ bá ti sè tán ṣe ló máa dà bíi pé ewé rẹ̀ ti rọ, ṣùgbọ́n ẹ̀fọ́ gíríìnì ṣé ló máa ń gún régé tó máa ń fanimọ́ra. Mo fẹ́ràn ẹ̀fọ́ yii bàjẹ́bàjẹ́. Mo lè jẹ́ lẹ́ẹ̀mẹta lọ́sẹ̀ nibí ti mo fẹ́ràn rẹ̀ de.

Adùn tí mo fẹ́ràn nínú ice cream jù ní ṣokoléètì, ó jẹ́ ṣokoléètì dúdú ni o àbí ṣokoléètì funfun ni o, koṣà ti jẹ́ kó jẹ́ ṣokoléètì. Lẹ́ẹ̀kọ̀kan mo máa ń gbádùn táwọn olóyìnbo ń pè ní vanilla, but kò le dàbí ì ti ṣokoléètì, ṣe ni iyẹn dùn yàtọ̀, ṣe ni iyẹn dùn yàtọ̀.

Ah, bẹ́ẹ̀ni, mo má n ṣe àtúnlo nǹkan. Mo ní àwọn ohun oríṣiríṣi tí mo ní lé mi tó jẹ́ pé ohun àtúnlo ni tí mo rà lọ́wọ́ èèyàn tí mo n túnlo ni. Mo ma n ṣe ohun àtúnlo nǹkan sí ibi mi, ìgbà mí tí nǹkan yen báde ti sún mi, mo ma sọ́nù ni mí ní túnlo, mo kan ma sọ́nù ni. Ẹni tí ó bá ní, tí ó bá ní di, tí ó bá ní di ìwú, tó ní ìwúlò fún ẹni náà kí ẹni náà mọ kó má lo.